Ígbá mélò ní ó máa ń sà séwó ìméèlì rẹ? Mó máa n sà yéwó ìméèlì mí ní ígbá kú gbá, kódà ká sáa ní ojòojúmọ́. Torí ójóojúmọ́ tí mó bá, tí mó bá, tí mó bá síí fóònù mí lára kútúkútú báyìí, òhún tí mó máa ń kọ́kọ́ síí ní náà ni ìméèlì mí tórí mó rí pé kò ní ó dà tó kí n kọ́kọ́ sí i, torí àníṣà, àníṣà náà ni mo rí nǹkan tí èèyàn bá apply fún.

Ṣé ó máa ń ṣe ìsọdọ̀tun ọkàn? Bẹ́ẹ̀ ni, mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn dáadáa, torí pé mí o máa ńkán tí, ẹ́, òtún mó sí. Mo mo ouń to túnmó sí, àmọ́ mò le sọpé mo máa ń ṣe dáadáa. Gẹ́gẹ́ bí è ṣe sọ leẹ́kàn. Síbẹ̀síbẹ̀, mo mọ̀, ó dá mi lójú pé mo máa ń ṣe. À!, Kí ni àsìkò yìí kó mọ̀ fẹ́ de ibi to ye kó dé.

Oṣù wo ni a bí ọ? Íbéèrè yìí ṣe mí ní, ó fún mi ní, ó pa mi lẹ́rìn-ín torí ó ta bí mi ní oṣù March, no oṣù July ni a bí mi, torí pé mo máa ń, oṣù July ni a bí mi. Mo máa ń sábà bọ̀ wá nínú oṣù náà dáadáa. Nígbà tó ti ń jáde, tó ń wọ mi bí ẹni kìíní kalú nínú Ghana, ló bí i.

Báwo ni ibásepọ̀ rẹ́ pẹ̀lú olórí iṣẹ́ rẹ? Olórí iṣẹ́ mi jẹ́ ẹnìkan tí kò, ó ní, ó ní problem gidigán n, ó ní problem kò fẹ́ràn, kò fẹ́ràn ira, ó ti ní wàhálà jù bí kò mọ, jágbe mọ́ yan, kò mọ sọ̀rọ̀ sí yan, bó ṣe wù ú bá ṣẹ bá kan bá kan. Ehn tí o ń ṣe fún mi nu.

Ehn, sé o ní irugbon, tor irú ibeẹ̀rẹ̀ tẹ́ bimi, ko ye kí ẹ kí a bí irú eeyan báhun ní irú ibeẹ̀rẹ̀ yìí? Torí bi mo ṣe wáyi, mo ní irugbon. Ṣé mọ iye ọdún tí mo jẹ ní? Ọmọ ọdún, ọmọ ogbon ọdún ní mi, bò ní ṣe ní irugbon tí eeyan o bá ní irugbon kí ló wá fẹ́ ní? Àbí AI n siwìn ni. Kíni ṣe ẹ̀yin gán?

Kí ni wọ́n máà ń sin ìdárayá pẹ̀lú? Ìdárayá fún mọ́fúnni ni ìdárayá torí tí gbogbo ìgbà tí ẹ̀yin bá wà nínú ìṣòro, tí kò bá dára rẹ yá, ìṣòro náà yóò pọ̀ si. Ní òfò àtúfọ̀ jẹ́ pé tí ẹ̀yin bá wà gbogbo ìgbà tí wọ́n bá ti rí chnace si atí ṣe dárayá fúnra rẹ, ọ jẹ́ ṣé tọ bá ṣe ìwọ̀lọ́mọ. Níbo ni mo fẹ́ sọnù? Níbo ni mo fẹ́ sọnù? Tí ẹ̀yin bá ní ibi tí ẹ kó sínú dárayá tí ò bá ṣe.